Ìdáhùn sí ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ yìí, pé báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. À ń, tí a bá ti jí, a kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run wa náà, ká fi ọ̀nà wa, ká fi lé Ọlọ́run lọ́wọ́. Tí a bá ti ṣiṣẹ́ letàn, a máa kọ́kọ́ lọ sí ibi iṣẹ́. Tí a bá ti ti ibi iṣẹ́ dé, a ó padà sí ilé láti wá bí ká tẹ̀síwájú nínú ìgbésí ayé wa. A gbọdọ̀ máa ṣiṣẹ́ nítorí àdúrà láìṣi iṣẹ́ òkú ni àbí ìgbàgbọ́ láìṣi iṣẹ́ òkú ni. A gbọdọ̀ ṣiṣẹ́ ká ba lè ri ohun taa máa jẹ.

Pẹ̀lú ìbéèrè tẹ ìbéèrè yìí. Ọ́, màá sọ pé bẹ́ẹ̀ni mo máa mú lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń mú, mo sì máa ń mú ní ilé náà ní òwúrọ̀ kùtùkùtù. Tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, tí òtútù bá mú wá gbó pẹ̀lú mi gbogbo náà, màá mú bó tí pé màá tẹ̀síwájú nínú ìṣe ọ̀jọ̀. Tí a bá dé ibi iṣẹ́ náà, mo máa mú tí ààyè rẹ̀ bá yọ. Ẹ ṣéun.

Ah! Ẹ ṣeun fún ìbéèrè yìí. Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà rárárárá. Mo kórìíra ti máa ra oúnjẹ ní òpópónà nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a ò mọ ọ̀nà tí wọ́n se gbà láti pèsè àwọn oúnjẹ náà. Àwọn mìíràn kò ní ìmọ̀tótó tí wọ́n fi ní kiyesí àti máa se oúnjẹ dáradára fún àwọn ènìyàn. So, mo kórìíra rẹ̀ àti máa ra oúnjẹ ní òpópónà. Mi ò fẹ́ràn rẹ̀ rárárárá. Ẹ ṣeun.

Ẹ̀hẹ́n, tí máa ní kí n dáhùn ìbéèrè yìí, mi ò kí ń gé irun orí mi, mi ò kí ń gé rárárárá, màá ṣe irun ni. Mo ti gé irun orí mi káìn nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama ni, nítorí a kìí ṣe irun ní ilé ẹ̀kọ́ girama. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti jáde kúrò ní ilé ẹ̀kọ́ girama àti ìgbà náà ni mo ti máa ń ṣe irun orí mi. Mi ò kí ń gé, ṣùgbọ́n màá ṣe dídì, ẹ fi hàn.

Èmi mo máa ń tètè ń sùn. Ìgbà mi sì ni mo máa ń pẹ̀ sùn. Nígbà tí mo bá wà ní orí ẹrọ ibanisọrọ mi tí mò ń kàn wo àwọn oríṣìíríṣìí àwòrán tàbí kí màá wo Íńtánẹ́ẹ̀tì, ó máa mú kí n pẹ̀ kí n tó sùn. Nígbà mìíràn tàbí tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a bá ń sọ̀rọ̀, ta bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá ara wa sọ, láti jírórò lé lórí, ó máa ń mú kí n pẹ̀ kí n tó sùn. Ṣùgbọ́n ìgbà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá tètè sùn aago mẹ́sàn, tí mo bá pẹ̀ sùn pátápátá ni aago mẹ́wàá, o kọjá ìsẹ́jú díẹ̀.

Pẹ̀lú ìbéèrè tẹ ìbéèrè yìí, ìdáhùn sí ìbéèrè yìí ni pé, mo màá kọ́kọ́ ń farabalẹ̀, màá kọ́kọ́ wò ó, ipe a, ìṣòro tó n wàlẹ yii o, ọ̀nà wo ni mo lè gbé gbà tí màá fi lè dojúkọ. Màá mú ṣuru, màá farabalẹ̀, màá kọ́kọ́ jókòó, màá ronú náá lórí irú ìṣòro tí mo bá dojúkọ. Màá wá ṣẹ̀ṣẹ̀ wá wá ọ̀nà àbáyọ̀ èyí tí màá gbà láti fi lè dojúkọ irú ìṣòro bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ pé iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi tí mo sì gbọdọ̀ sáré parí, kí àkókò tí màá lọ da iṣẹ́ náà padà ti o kó tó tó, mo gbọdọ̀ sáré yára mọ́ iṣẹ́, màá mú gbogbo ìdíwọ́ kúrò lọ́nà, màá sì kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ náà.

Ẹ́hn nípa ìbéèrè tẹ béèrè yìí. Nínú ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì wọ́n ní ó dá kí ẹ̀yàn máa sùn wákàtí mẹ́jọ, ó ti ẹ̀wá kéré tán wákàtí mẹ́jọ. Ẹ̀hẹ́n. Aáàn, mo máa a, ìgbà mí, mo máa ń fi ara balẹ̀ pé kí wákàtí mẹ́jọ kì í fi sùn. Ni èdè òyìnbó eight hours. But ìgbà mí, mo máa ń sùn wákàtí méje. O ó dì depend lórí bí àyè bá ṣe wà ni màá ṣe sùn. Ìgbà mí wákàtí mẹ́jọ, ìgbà mí wákàtí méje. Ó ti ẹ̀wá kéré tán wákàtí mẹ́fà. Ẹ̀ṣẹ̀

Ehn, pẹ̀lú ìbéèrè tẹ ìbéèrè yìí, oríṣiríṣi ọ̀nà la lè gbà láti fi gba ọ̀wọ́ àwọn ènìyàn. Àwọn ènìyàn wọn máa ń bọ̀wọ̀ fún ènìyàn tí ẹni náà tó bá mọ̀wọ́ ara rẹ̀. Tí mo bá mọ̀wọ́n ara mi, tí mo sì jẹ́ ẹnìkan tó la ọwọ́, tó kóni mọ́ra, tó jẹ́ onísùúrù, ẹ̀hen, àwọn ènìyàn yóò máa bọ̀wọ̀ mi. Tí mi o sì jẹ́ onígbéraga ènìyàn, tí mi kì í sọ̀rọ̀ sákasàka, tí mi kì í bá àwọn ènìyàn ṣe ká máa pariwo, ka má sọ̀rọ̀ sákasàka, kó má dúró níbi tó yẹ, ẹ̀hen. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó jẹ́ ẹni tó máa ń dúró níbi tó yẹ, tó máa ń fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé, yóò máa ní ẹni tí àwọn ènìyàn, yóò jẹ́ ẹni tí àwọn ènìyàn wọn máa bọ̀wọ̀ fún. Ẹ ṣeun.

Nípa ìbéèrè yìí, ohun tí mo máa ṣe kí n tó lọ sùn, o ká jọ pé mo ti jẹun alẹ́ tán. Màá ṣe ẹyin tí olóyìnbo ń pè ní exercise kí oúnjẹ tí mo jẹ kó lè ba digest. Lẹ́yìn ìgbà náà, màá lọ sí ilé ìwẹ̀, màá lọ wẹ̀. Tí màá ti wẹ̀, màá náà lẹ̀ ní orí ibùsùn tó lóyìnbó ń pè ní bẹ́ẹ̀dì. Màá ma tẹ fóònù mi títitítí orún ó fi wà.

Ah, fún ìbéèrè tẹ̀bẹ̀rè yìí, mo fẹ́ràn kí n máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín. Ìgbà mìíràn eré ìdárayá mi ó máa ń jẹ́ eré orí ìtàgé tí a máa ń ṣe eré orí ìtàgé fún àwọn ènìyàn fún ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ, yálà ní ilé ìjọsìn tàbí ní ilé ẹ̀kọ́ tàbí ní ìta tí a máa ń mú àwọn ènìyàn, a máa mú wọn rẹ́rìn-ín. Mo fẹ́ràn kí n máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín púpọ̀ púpọ̀.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Ọ̀nà púpọ̀ ni mo máa ń bá, bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́. Tí a bá wà ní ojúkan náà, tí wọ́n bá yan iṣẹ́ ta fẹ́ ṣe fún wa. Ìfọwọ́sowọ́pọ̀ ó jẹ́ ọ̀kan lára ọ̀nà ta lè gbà bá àwọn ẹgbẹ́ wa ṣiṣẹ́. Ẹ ṣeun gan ni. Àti pé a máa ń fi sùúrù àti ìfarabalẹ̀, a máa ń fi ṣiṣẹ́ wa. Ìfọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, òun ló lè mú kí iṣẹ́ kó yá àti ìfanimọ́ra. Ẹ ṣeun.

Ẹ ṣeun. Bí a ṣe bèèrè ìbéèrè yìí, oríṣiríṣi ìdojúkọ ló wà ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí títí àkókò yìí tí ilé ẹ̀kọ́. Àh! Ìdojúkọ púpọ̀ ló wà ní ilé ẹ̀kọ́. Nítorí ìgbà mìíràn, èèyàn ò ní mọ̀ pé a máa ní ìní làì ká máa nílò àti san owó bóyá owó kan tàbí òmí tí wọ́n ò ní sọ fún wa tẹ́lẹ̀. A kàn máa dé ilé ẹ̀kọ́ wa, ilé ẹ̀kọ́ yunifásítì, tí a bá sì dé bẹ́ẹ̀, a fẹ́ gba nǹkan, bóyá a fẹ́ gba fọ́ọ̀mù kan tàbí òmíràn, wọ́n máa ní, "à, a nílò láti kọ́kọ́ san owó ká tó rí pé a lè ní àǹfààní láti gba irú fọ́ọ̀mù bẹ́ẹ̀." Àwọn ìdojúkọ kọ̀ọ̀kan nìyẹn. Àti kí èèyàn kàwé, kàwé, kàwé lásìkò ìdánwò, ká dé inú yàrá láti ṣe ẹ̀sáàmù, ká má mọ ohunkóhun tí a fẹ́ kọ sílẹ̀ tàbí ká má ka ibi irú ìdánwò tí wọ́n bá gbé, tí wọ́n gbé jáde.

Ẹ ṣeun fún ìbéèrè yí. Ìbéèrè tẹ́bẹ̀ẹ̀rẹ̀ ni wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀? Ẹ má bínú, mi ò fi tára tára gbọ́ ìbéèrè yí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe yé mi bí ẹ ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀, ìgbẹ́ bọ̀ ni a ti ń ṣe ìgbọ̀nsẹ̀. Áà, ilé Latin aláwo ni mò ń lò, inú mò ń sì ń gbé. Ẹ ṣeun.

Ah, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí o. Ẹ̀rù máa ń bà mí àti gun ọkọ̀ ojú omi. Ó ní ọjọ́ kan tí wọ́n ní kí èmi àti àwọn ẹkin ẹgbẹ́ mi ní ilé ẹ̀kọ́, ká wá lọ gun ọkọ̀ ojú omi, ká ṣeré jáde, ká ṣe ohun tí ẹlẹ́yìì ìbò ń pè ní ẹṣìnkọsàn. Wípé ká lọ, ká lọ ṣe eré, ká lo rí oríṣiríṣi ẹ̀hẹ̀. Wọ́n wá ní, ọkọ̀ ojú omi náà wà ń bẹ́ ọ. Ṣùgbọ́n mo ní rárá o, èmi ò lè gun ọkọ̀ ojú omi nítorí ẹ̀rù máa ń bà mí. Ẹ ṣeun.

Fún ìbéèrè yìí, mo gbá ìbéèrè yìí yé dáadáa. Ẹni gíga tí mo ga tó, mi ò ga púpọ̀, mi ò sì kúrú púpọ̀. Bẹ́ẹ̀ni mo wà ní àlàfo, mi ò kúrú, mi ò sì ga. Ẹ ṣeun. Mo wà ní ohun tí eléyìí mọ̀ ń pè ní fifty five feet. Mo ga tó bẹ́ẹ̀ yín ní ìwọ̀n márùn-ún lẹni àádọ́ta. Ẹ ṣeun.

Ìbéèrè tẹ́ẹ bèèrè yìí ó pa mi lẹ́rìn-ín. Mi ò kí ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Nítorí oríṣìíríṣìí àwọn ènìyàn la máa ń bá pàdé nínú ọkọ̀ yálà táa bá ń rìnrìn-àjò àti wípé sùúrù ni èèyàn fi máa ń bá àwọn ènìyàn gbé. So, àwọn mìíràn wọn máa wòó pé kí bàbá ọlọ́kọ̀ k'ọ́n sáré kí wọ́n sáré pé ẹ̀ ń ṣílóò o, ẹ̀ ń tẹ ìrìn. Sùúrù sì làá sì máa ń fi ń dé ibi táà ń lọ. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ wípé, "asúre téte kan kò ní kọjá ilé." Bẹ́ẹ̀ sì ni, arìn gbẹ̀rẹ̀ kan kò ní sùn sọ́nà. So, èmi ò kí n bínú nínú ọkọ̀. Ẹ ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Ìbéèrè tẹ bèrè ni wípé oṣù wo ni a bí mi. Aaa, maa dá yin lóhun máa sọ wípé a bí mi nínú oṣù kẹjọ, bẹ́ẹ̀ ni, a bí mi nínú oṣù kẹjọ. A máa ń pè mí ní ọmọ oṣù kẹjọ èyí tí olóyìnbo máa ń pè ní August. Ẹ ṣeun púpọ̀ o.

Ẹ̀hẹ́n, ẹ̀ ṣeun fun ibẹrẹ yìí. Àn, data tí mo máa ń lò ní àárín ọ̀sẹ̀ kan, ní, ká sọ pé ní isìín, mo máa ń ṣe, ẹ, ohun tí olóyìnbó ń pè ní five gígí, gígí márun, òun ni mo máa ń ṣe. Ṣùgbọ́n ní ọdún tuntun ta wa yìí, mo máa ń ṣe gíg méje fún, ẹm, ohun tí olóyìnbó ń pè ní one thousand five hundred naira ní àpò méje àbọ̀. Ẹ̀hẹ́n, ni mo máa ń fi ṣe gígí méje. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, lọ́sẹ̀lọ́sẹ̀, ní gbogbo ọdún tó kọjá, gígí márùn òun ni mo máa ń ṣe ní àpò méje àbọ̀. Ṣùgbọ́n níìsín, mo ti ń ṣe gígí méje ní àpò méje àbọ̀ èyí tí olóyìnbó ń pè ní one thousand five hundred naira ní ọ̀sẹ̀ọ̀sẹ̀.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Akẹ́kọ̀ọ́ sì ni mí, mo sì tún máa ń lọ sí ilé ẹ́kọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìkàwé mi. Òní, a ò ní iṣẹ́, ni ò jẹ́ kí n lọ sí ilé ìkàwé mi. Mo lọ sí ilé ìkàwé mi ní ọjọ́ Alámìsì. Bẹ́ẹ̀ ni, òní ni Jímọ̀, mi ò jẹ́ kí n lọ sí ilé ìkàwé. Tó bá tún ti di ọjọ́ Monday ní ọ̀sẹ̀ tó ń bọ̀, màá tún lọ sí ilé ìkàwé mi. Ẹ ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè yii Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀. Ni ìgbàkígbà tí mo bá ti rí ojúmọ́ kan, màá sọ wípé Olúwa o ṣeun. Ta bá ti jí ní òwúrọ̀, àkọ́kọ́ máa gbàdúrà sí Ọlọ́run tó jí wa sáyé kí a tó mú ohunkóhun tí ń ṣe iṣẹ́ òjọ́ wa ká tó mu ṣe. A sì gbọ́dọ̀ fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ pé tọ Olúwa oṣé tó jí mi ní òwúrọ̀ yí o. Mo ti fẹ́ máa jáde lọ, máa bá mi lọ. Ìwọ lé àti àbọ̀ mi. Bá mi pamọ́ o. Jẹ n rá ànù gbà o. Má jẹ ń ṣìdé já o. Má jẹ ń ṣilẹ̀ tẹ o. A ó dùpẹ́. A ó sì fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ kó tó di pé a ó dìde. A ó lọ sí ilé ìwẹ̀, a ó lọ bọ́ ojú wa, a ó fọ ẹnu wa, a ó gba ilẹ̀ inúle ta bá ti gba ilẹ̀ tán, a ó gbé oúnjẹ kaná, a ó dáná, a ó pèsè ohun tá jẹ ká tó wa jáde ká máa lọ sí ẹnu iṣẹ́ òjọ́ wa. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni, ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ yìí, màá sọ wípé bẹ́ẹ̀ni ó dára láti máa fún àwọn òṣìṣẹ́ ènìyàn. A máa fún wọn ní owó iṣẹ́ wọn, ká máa fún wọn ká tú máa kí wọn kú iṣẹ́. I pé à, ẹ̀ ṣe o. Nítorí oní Yorùbá bọ̀ won sọ wípé "kú iṣẹ́, òun ló mú orí iṣẹ́ ya" nípa fífún wọn ní owó. Í pé yàtọ̀ sí owó oṣù yín o, ẹ tún gba éléyì tàbí ọ̀sán ti lù ẹ gba, ẹ lọ fi ra oúnjẹ àbí ẹyín náà ẹ gba, ẹ fi gun ọ̀kadà. Ó máa mú kí orí àwọn òṣìṣẹ́ wú, wọ́n sì máa, ó máa jẹ́ kí wọ́n tẹ́ra mọ́ iṣẹ́ wọn, ó máa mú kí iṣẹ́ náà kó yá ẹ̀seun.

Ẹ̀ seun fún ìbéèrè yìí, obìnrin ni mí, bẹ́ẹ̀ni, mo máa ń ṣe irun mi ni. Ìgbà mìíràn, mo máa ń di irun mi lásán, màá ní kí àwọn onídìrií mi kí wọ́n bá mi di àlàmọ́lẹ̀ tàbí kan sa baa ń dii ipàkọ́ ẹlẹ́dẹ̀ tàbí kọjúsọ́kọ oríṣiríṣi. Mo fẹ́ràn kí n a máa ṣe irun mi lásán kí n máa fi ǹkan kan kún, ṣùgbọ́n ta bá ní ìnáwó tàbí àjọṣe kan tó mú kí gbogbo àwọn ènìyàn kó wà papọ̀, mo nílò àti fi òwú tàbí máa sà fi ǹnkan kún. Mo ní but, mo fẹ́ràn àti máa ṣe irun mi lásán. Ẹ̀ṣẹ̀un.

3Ẹ ṣeun fún ìbéèrè yi. Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti fi lè máa rántí àwọn àdéhùn tí mo bá ṣe fún àwọn ènìyàn. Bóyá kí n fi pamọ́ sórí fóònù àtẹ̀jíṣẹ́ mi, tàbí kí ni máa rán mi létí o pé mo ṣe àdéhùn fún ẹ pé màá sì mú ṣẹ, àti pé gan-an ohun tí mo bá ti mọ̀ pé mi ò ní ṣe, mi ò ní ṣe àdéhùn náà fún ènìyàn. Ẹ̀ seun.

Tí mo bá gbó ìbéèrè yín yé dáadáa, ẹni ṣé mo máa ń mu àwọn ohun mímu pírótínì? Rárá, máa sọ wípé mo máa ń mu àwọn ohun mímu, ṣùgbọ́n pírótínì yìí ni kò yé mi. Tó bá jẹ́ pé àwọn ohun mímu àwọn ẹlẹ́rìndòdò ni, mo máa mu wọ́n bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé pírótínì yìí ó túmọ̀ sí bí àwọn tí ó ní àwọn èròjà ohun tí olóyìnbo ń pè ní alcohol nínú, mi ò kí ń mu bẹ́ẹ̀ ni. Ẹ̀ṣọ́

Ehn, ká sọ pé mo gbọ́ yín ye. Àwọn ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti fi lè dáàbò bo àwọn ayé kọ̀ọ̀kọ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Bí kí má fún ènìyàn ní fóònù mi, màá lo ọ̀nà kan bá hun. Mo sì máa ń lò ó láti máa mọ tẹ oríṣiríṣi líńkì tó lè mú kí àwọn tó máa ń lo ayédèrú láti fi lè wọ inú fóònù ènìyàn kó má ba à ní àǹfààní láti lè wọ inú fóònù mi. Mi ò kí ń sábà tẹ àwọn oríṣiríṣi àwọn líńkì tí wọ́n máa ń sẹ́ǹdì èsùn.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé kò ṣe òórùn mo rí iṣẹ́ ya. So, mo nílò àti kọ́kọ́ ṣiṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ pé "ẹni tí a bá dá omi síwájú yóò tẹ ilẹ̀ tútù". So, màá ti kọ́kọ́ ṣe iṣẹ́ náà kó tó di pé wọ́n gbo orí yìn sí yàn. Ìyá kọ́kọ́ ṣiṣẹ́ takuntakun kó tó di pé yóò gba orí yìn. So, mo máa ń kọ́kọ́ ń ṣiṣẹ́, màá ti ní iṣẹ́ kan pàtó tí mo ṣe tàbí àǹfààní tàbí ìrànlọ́wọ́ tí mo ṣe fún ẹlòmíràn kó tó di pé wọ́n ó gbé orí yìn fún mi. Bẹ́ẹ̀ni, ẹ̀ṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Ìmọ́tótó tí mo fẹ́ kọ́? Ah! Hmm. Èèyàn ò lè fi òkò méjì pa ẹyẹ kan nígbà mí ì ni. Àbí èèyàn lè fi oko kan pa ẹyẹ méjì jàre. Ẹ má bínù. Um, ìmọ́ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe lè fi ẹ̀rọ ohun tí ó ní òyìnbó tó ń pè ní camera, bí a ṣe lè máa fi ṣe fídíò àwọn ènìyàn. Ni pàtàkì jùlọ, tí a bá ń ṣe, eh, iṣẹ́ nínú ilé ìjọsìn wa. Tí a bá ní ìpàdé àkójọpọ̀, bí a ṣe lè máa fi fídíò àwọn ènìyàn tá lè gbé sí orí ayélujára wọn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé.

Ẹ ṣeun gan ni fún ìbéèrè tẹ béèrè yí, èdè tó wù mí tí mo fẹ́ kọ́ òhun ni àwọn èdè tí ó kí n ṣe èdè Yorùbá, mi ò sì tún gbọ́ èdè Gẹ̀ẹ́sì náà dáadáa, mo nílò àti tún kọ́ kín mọ̀ sí nínú èdè Gẹ̀ẹ́sì àti èdè kan tí olóyìnbó ń pè ní Hébérù, mo fẹ́ràn èdè àwọn Hébérù náà púpọ̀ púpọ̀, ẹṣeun.

Ẹ ṣeun fún ìbéèrè yìí. Ìbéèrè tẹ ìbéèrè, tó bá yé mi dáadáa. Ẹ ní kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sùn. Ọ, tí a bá ti sùn, a kì í rántí ohunkóhun tí a bá ṣe. Lẹ́yìn ká máa jàrunpá, ká máa yí ṣọtùn, ká máa yí ṣóṣi, àti pé Ọlọ́run ló máa ń ṣọ wá. A ò kí mọ ibi tí a bá wà mọ̀, a máa ń lá àlá. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró. Tí a bá fẹ́ lọ sí ìrìnàjò yala láti ibì kan sí ibì kan, a máa bọ́ sí gáràjì. Kawá ní kò sí ọkọ̀ ní gáràjì, a máa dúró ní ẹ̀bá ọ̀nà, a máa ṣẹ́wọ́ sí àwọn onímótò. Tí a bá rí pé ọkọ̀ eléyìí ò ń lọ sí ọ̀nà ibi tí à ń lọ, a ó sọ ibi tí à ń lọ fún un, a ó sì sọ, a ó bèrè pé èló ni yóò gbé wa dé ibi tí à ń lọ. Ẹ fi ọ́.

Ah! Ìbéèrè yìí, ẹ̀ṣeun irú ojú ọjọ́ tí mo fẹ́ràn, ojú ọjọ́ tó clear ni mo fẹ́ràn. Mi ò fẹ́ràn nígbà tí ojú ọjọ́ tó bá ṣú tí ojo fẹ́ rọ̀, tí òtútù á mú tàbí tí afẹ́fẹ́ ń fẹ́ tó jẹ́ pé yóò máa gbányàn sọ́hùn sí yín, yóò máa mú kí àwọn ènìyàn kí wọ́n máa sá eré. Irù ojú ọjọ́ bẹ́ẹ̀ mi ò fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn ojú ọjọ́ tó dáa, tí atẹ́gùn rọra ń fẹ́, tí ohun gbogbo tó ń lọ wọ́rọ́wọ́ bí apẹ̀rẹ̀ ìgbà tí am, kò sí tí a ò tíì dé ìgbà ẹ̀run. Bẹ́ẹ̀ sì ni ojú náà kò pọ̀. Mo fẹ́ràn irú àwọn wákàtí bẹ́ẹ̀ àti ọjọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ìgbà oyẹ́ tí gbogbo kurukuru tí yóò bo ojú ọ̀ràn tí èèyàn ò ní le rí bí i kìlómítà bíi méjì sí iwájú èèyàn, mi ò fẹ́ràn irú ojú ọjọ́ bẹ́ẹ̀. Ẹ̀ṣeun.

Ah! Fún ìbẹ̀rẹ̀ yìí tí mo bá ní kí n dáhùn, mi ò sábà jẹun nínú ọkọ̀ nítorí kò tọ̀nà àti bẹ́ẹ̀ ni kò bójú tó, kò bójú mú láti máa jẹun nínú ọkọ̀. Tí ì bá jẹ́ wípé ibi tí èèyàn ń lọ ó yá ìrìnàjò náà, ó jìnnà gan-an tó jẹ́ pé ebi wa tí ń pàa èèyàn nìkan ni mo lè jẹun nínú ọkọ̀. Mi ò fẹ́ràn àti máa jẹun nínú ọkọ̀ ẹ̀ṣe. Mi ò sábà rin àwọn ìrìnàjò tó jìnnà bí ìbẹ́yẹn débi pé màá máa jẹun nínú mọ́tò. Kàká bẹ́ẹ̀ máa jókòó, máa jẹun kó tó di pé a ó wọ inú ọkọ̀ tí a fi bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀ṣe kan.

Ẹ ṣeun fún ìbéèrè yìí, ẹ ṣeun gidi gan. Ìbéèrè tí ẹ bèrè ni wípé nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. O. Kí n dáhùn ìbéèrè yín, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn ní ọ̀dọọdún àbí ẹẹkan láàrín ọdún méji Óun ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ẹ ṣeun.

Ah! Ẹ ṣeun o. Etí mi dára, etí mi dára dára. Ẹ ṣeuń gan ni. Awọn ọ̀nà tó pọ̀ lalẹ́ ìgbà láti mú kí etí wa dára nípa yíyẹra fún ká máa fi àwọn ohun tó lè ṣe àkóbá fún etí wa, ká máa fi rin etí wa. Mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ wípé àwọn ìrintí tí wọ́n máa ń ṣe yẹn tí àwa ò rò pé ìrintí ni, wọ́n ní kò ì ṣe fún ìrintí. Ó dára kí a lọ sí ilé ìwòsàn tí a bá ní àrùn ohunkóhun tó ń ṣe wá ní etí ká lọ ṣe àyẹ̀wò, ká máa máa fi àwọn ìrètí yẹn, ká máa máa fi rẹ etí wa. So etí mi dára. Mo máa ń ṣe àyẹ̀wò lóore kóòrè. Mi ò kí ń fi ìrètí, mi ò kí ń sábà fi ń re etí mi nígbà gbogbo. Mo sì máa ń yàgò fún àwọn tó bá lè ṣe àkóbá fún etí mi.

Ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ yìí tí ń bá sọ tòótọ́ tí mi ò sì ní párọ́. Bẹ́ẹ̀ ni, ó ṣẹlẹ̀ rí. Ó ṣẹlẹ̀ ní ojú mi nítorí pé ṣé èmi gangan ni mo ni ibi iṣẹ́ náà? Ìyá tóbi mi tíṣe màmá mi, òun ló ni ibi iṣẹ́ náà tí a ń pè ní ṣọ́ọ̀bù. Ibẹ̀ níbi, ọ̀kan lára àwọn òṣìṣẹ́, òun ló ṣe aṣemáṣe, ó mú owó, ó jí owó mú, ó sì tún jí ọjà èyí tí à ń ta. Èyí ló fà á tí ìyá mi tí wọ́n fi lé kúrò ní ibi iṣẹ́. Ẹ ṣeun.

Ah, ìbéèrè yìí mo fẹ́ràn rẹ̀ gan ni. Mo fẹ́ràn ìbéèrè yìí. Àwọn irú bàtà tí mo máa ń wọ̀, mo máa, mo fẹ́ràn láti máa wọ bàtà tí olóyìnbo ń pè ní kọfasù. Mo fẹ́ràn rẹ̀ gan ni. Nítorí mi ò fẹ́ràn láti máa wọ àwọn bàtà ìyílẹ̀ yẹn, mi ò fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn ati máa wọ bàtà tí olóyìnbo ń pè ní kọfa sùu tàbí èyí tí wọ́n tún ń pè ní súkú ṣándà. E seun.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ya àwòrán, mo ṣì tún fẹ́ tẹ̀síwájú nínú òye ìmọ̀ náà. Ìmọ̀ ìjìnlẹ̀ bí a ṣe ń ya àwòrán, mọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ̀síwájú nínú rẹ̀ ni. Ṣùgbọ́n ní wákàtí tí à ń sọ̀rọ̀ yìí, mo mọ bí a ṣe ń ya àwòrán díẹ̀ díẹ̀. Mò ń gbìyànjú nínú bí a ṣe ń ya àwòrán, ṣùgbọ́n mò ń pòǹgbẹ́ àti tẹ̀síwájú láti ya àwòrán, láti mọ bí a ṣe ń ya àwòrán sì dáradára. Ẹ̀ ṣeun.

Ẹ́, ọjọ́ tí mo fẹ́ràn? Mo fẹ́ràn ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ọjọ́ ìsinmi púpọ̀ púpọ̀ torí ó máa ń fún mi ní àǹfààní. Bá tí ti ilé ìjọsìn dé, tá dé, á mú kí àwọn gbogbo àwọn ìdílé kan wà papọ̀, àbúrò àti Ẹ̀gbọ́n, á mú kí bàbá àti ìyá kí wọ́n wà papọ̀, kí wọ́n sì ní ìjíròrò, kí wọ́n fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Mo fẹ́ràn ọjọ́ ìsinmi púpọ̀ púpọ̀, ẹ̀san.

Èso tí mo fẹ́ràn jù, ah, mo fẹ́ràn ọ̀pe oyínbo, mangòrò, èyí tí olóyìnbó tún ń pè ní cashew àti ìbẹ́pẹ. Àwọn èso tí mo fẹ́ràn ni, èyí tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo ẹ̀, màá mú ọ̀pe oyinìbo. Ọ̀pe oyinbo ni mo fẹ́ràn jù lọ torí ó máa ń dùn, ó sì tún ní omi ẹ̀ṣàn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà. Mi ò kí ń bẹ̀rù oun kohun, mo máa ń rìn ní àlàáfíà. Àti wípé agbègbè wa àti àyíká yìí ó fi ààyè fún wa, ó fún wa ní àǹfààní láti wà ní àlàáfíà. Oníkúlùkù wa àti olúkúlùkù a wà ní àlàáfíà. Kò sí ìdàrúdàpọ̀, bẹ́ẹ̀ ni kò sí omi tóro, àbí kò sí gbọ́mi sí omi òto. Àlàáfíà ni gbogbo wa wà. Mi ò sì ní àwọn bóyá pé mo bú eeyàn tàbí mo ṣẹ́ ẹnìkan tí máa ma bẹ̀rù pé kí wọ́n má rí mi. Rárá o, mi ò ní irú ẹni kan bẹ́ẹ̀. Mi ò ní ẹni tí a jọ ní ìkún sínú. Èyí tó fún mi ní àǹfààní láti máa rìn ní àlàáfíà.

Ah! Ìbéèrè yìí, ìbéèrè gidi ni. Tí mbá ní kí n dáhùn ní tòótọ́ mi ò fẹ́ràn àti máa lọ. Rárá, rárá, rárá mi ò kí ń lọ síbẹ̀. Mi ò ti è lọ rí si irú ìpéjọpọ̀ báyìí. Rárá o, mi ò kí ń lọ. Ẹ ṣeun fún ìbéèrè tẹberè yìí. Tẹ́ní, ṣe o fẹ́ràn sí ilé ìsẹ̀mbáyé? Rárá o, mi ò kí ń lọ síbẹ̀. Ẹ ṣeun.

Ah! Ìbéèrè yìí, má sọ pé bẹ́ẹ̀ ni. Mo wọ̀rí, kì í ṣe pé ojú ń dùn mí tàbí pé mo lọ rà á ní ilé ìwòsàn. Àwọn ètí akàn fi so ge. Ẹhẹ́n! Àwọn ètí mo wọ̀rí nìyẹn, mo fẹ́ràn àti máa wọ̀. Kì í ṣe pé fún toju didùn, bọ̀fún ti akọ àti oge ṣíṣe ẹṣeun.

Ahhh! Ìbéèrè yìí ń pari lẹ́rìn-ín, ẹ má bínu tí mo bá rẹ́rìn-ín. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Ọmọ Yorùbá àtàtà ni mí. Bí wọ́n sì ti máa ń sọ pé ọmọ Yorùbá, wọ́n máa ń fẹ́ràn àti máa ń jẹ ata. Ọ̀pọ̀ nínú wa fẹ́ràn oúnjẹ tó láta àti bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú wa náà wọn ò fẹ́ràn àti máa jẹ oúnjẹ tó láta. Ṣùgbọ́n èmi, mo fẹ́ràn oúnjẹ tó láta. Oúnjẹ tó na ata jíjẹ ni, èyí tí ò ní jíjẹ ni ṣùgbọ́n màá sọ pé mo fẹ́ràn àti máa jẹ oúnjẹ èyí tó bá ní ata. Àá! Ata ló ń jẹ o. Ata. Kí ló ń jẹ láìsí ata? Ẹ ṣeun.

Nípa ìbéèrè yìí, ẹni kí ni ohun mímu tí mo fẹ́ràn jùlọ? Ah, màá sọ pé yàtọ̀ sí omi, ohun mímu tí mo tún fẹ́ràn jùlọ, òun ni àwọn tí olóyìnbo ń pè ní ẹlẹ́rìndòdò. Bẹ́ẹ̀ni, ẹlẹ́rìndòdò, àwọn eyí ti wọn ò ní, tí olóyìnbó ń pè ní gáàsì. Ẹ̀hẹn, àwọn tí mo fẹ́ràn jùlọ bíi àwọn tí wọ́n fi mílìkì ṣe tí núnu wà nínú rẹ̀. Ẹ̀hẹn, tí olóyìnbó ń pè ní yogoti tàbí fiju miiki. Àwọn tí mo fẹ́ràn láti máa mú nìyẹn.

Mo wà ní oríṣiríṣi ojú òpo ayélujára, èyí tí olóyìnbó ń pè ní ẹm fesibúùkù bẹ́ẹ̀ni mo wà ní ojú òpo ayélujára èyí tí olóyìnbó ń pè ní fesibúùkù. Mo sì tún wà ní èyí tí olóyìnbó ń pè ní ẹm ísítágírámù ẹ̀ mo tún wà nibẹ́ẹ̀ àti èyí tí olóyìnbó ń pè ní wátísapù WhatsApp àti èyí tí olóyìnbó tún ń pè ní tẹligírámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń.

A le kí ènìyàn ní oríṣiríṣi ọ̀nà. Tó bá yẹ pé àárọ̀ là wà, màá ní "ẹ kú òwúrọ̀ o". Tó bá jẹ́ pé ọ̀sán ni, ẹ káàsán o tàbí ìrọ̀lẹ́, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káalẹ́ o, ẹ kú ìyálẹ́ta o. Tó bá jẹ́ pé àwọn tó dàgbà jù mí lọ ni bí àwọn àgbàlagbà, a ó fi orokun méjèèjì wa, èyan ó fi kúnlẹ̀, a ó kí wọn "ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀ o, ẹ kú ṣẹ́ o, ṣe ọwọ́ ń yá o, ẹ ṣeun.

Ah! Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Òun kàn eyọ̀kàn tí mo fẹ́ ṣàlàyé ni pé mi ò fẹ́ràn kí máa bá àwọn ènìyàn jẹun ní ìta kí gbogbo wa jókò pé bóyá a bá lọ ìnáwó a lọ sí òde wọ́n á gbé oúnjẹ fún wa. Mi ò fẹ́ràn kí n máa jẹun ní ojú gbogbogbò, ṣùgbọ́n mo máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà tó bá jẹ́ pé mo ti mọ àwọn ẹni bẹ́ẹ̀ tí a ti jọ ń ṣiṣẹ́ bóyá ó ti pé ọjọ́ mẹ́ta òó, ẹheh, mo máa ń jẹun pẹ̀lú wọn. Ẹ ṣeun.

Ṣe ìbíṣẹ́ ìgbà márùn ni ibi iṣẹ́ wa ní ọ̀sẹ̀ tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́. Ìgbà márùn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo wà ní ilé tí mò ń kúrò ní ilé ẹ̀kọ́ tí mo lọ sí ilé, ìgbà mẹ́fà tí ń ṣe láti ìjọ ajé títí di àbámẹ́ta. Bẹ́ẹ̀ni, ẹ̀ ṣeùn.

Ọ̀ pẹ̀lú ìbéèrè yìí, oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀, ṣùgbọ́n màá mú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtata, màá mú pé mo mọ̀ ẹ̀gúsí àti ẹ̀fọ́ pẹ̀lú iyán, mo mọ̀ ṣé dáadáa. Bẹ́ẹ̀ ni, mo sì mọ̀ bí a ṣe ń se ewédú àti bí a ṣe ń ro àmàlà sí. Mo mọ omi ọbẹ̀ se, omi ọbẹ̀ yálà, omi ọbẹ̀ ẹja tàbí ti ẹran. So ní ọ̀rọ̀ kan tó bá jẹ́ òkèlè bíi iyán, sẹ̀mọ́, àmàlà àti ewédú ni ẹ̀fọ́, ẹ̀fọ́ tí a fi ẹ̀gúsí sí ni àti ohun tí a tún ń pè ní mọ́ímọ́í, mo mọ̀ ṣé dáadáa.

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé, kí àwọn, bóyá àwọn oníbàárà wọ́n dé láti fẹ́ ra ọjà, màá tara ṣàṣà láti ta ọjà náà fún wọn àti pé tí oníbàárà bá pọ̀ tí ìsì fẹ́ dá wọn dúró, mo gbọ́dọ̀ ní ìtara ṣiṣẹ́ náà nípa dídá wọn lóhùn kíákíá kí n ta ọjà fún wọn.

Óun, mo fẹ́ràn orin kíkọ, mo fẹ́ràn orin kíkọ. Ó ti lè jẹ́ pé tí a bá wà ní ilé ìjọsìn, mi ò ní, mi ò tẹ̀lẹ̀tẹ̀lẹ̀, mi ò ní ìgboyà àti dúró síwájú kí a mú gbohùngbohùn dání kí a fi máa kọrin. Ṣùgbọ́n mo dú pé mo ti ń ní ìgboyà díẹ̀díẹ̀, mo ti ń lè dúró níwájú pẹpẹ láti lè kọrin pẹ̀lú gbohùngbohùn. Mo fẹ́ràn orin púpọ̀. Bí mo bá wà nínú ilé tí èmi nìkan bá dádúró, mo máa kọrin púpọ̀púpọ̀

Ah, ká má parọ́. Èmi nìkan náà ni mo ń dá gbé. So ìrọ̀rí ẹyọ kan, òun náà ni mo máa ń lò. Ìrọ̀rí ẹyọ kan, òun ni mo ní. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹyọ kan, òun náà sì ni mo máa ń lò. Tí mo bá wà ní ilé, ah ibùsùn ni nlá ló wà. So ìrọ̀rí bí i méjì, òun ló wà níbẹ̀. Ṣùgbọ́n ìrọ̀rí ẹyọ kan, òun náà ni mo máa ń lò. Ẹ̀ṣọ́.

Tí mo bá gbọ́ ìbéèrè yín dáadáa, ẹ ní kí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń tayọ nípa ìgbìyànjú mi nígbà tí wọ́n bá ní ó ti rẹ àwọn, tàbí tí wọ́n bá ní kí àwọn sinmi díẹ̀ wípé "òún, a kì n lè ṣiṣẹ́ kú jàre, a lè ṣiṣẹ́ ká wà máa làágùn se àwa lálowo ni". Èmi á sọ wípé, mo rántí òwe tí màmá mi máa ń pa fún mi. Wọ́n ní, "iṣẹ́ ìpá èèyàn àìṣe rẹ̀ ni àbùkù". Nípasẹ̀ eléyìí, èmi ó tún tẹ̀síwájú nípa sẹ̀ bíbá iṣẹ́ lọ. Màá ma tẹ̀síwájú nínú iṣẹ́. So èyí mú mi kí n tayọ ní ara àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ẹ ṣeun.

Pẹ̀lú ìbéèrè yìí tí Olúwa bá fún mi ní oore ọ̀fẹ́ láti wọ ọkọ̀ òfurufú, tí mo bá ní àǹfààní tí ó ń fún mi ní ààyè láti jókòó ní apá fèrèsé nínú ọkọ̀ òfurufú, inú mi yóò dùn. Nítorí èyí yóò fún mi ní ààyè láti lè wo iṣẹ́ Ọlọ́run, láti lè rí ìràn ká lè rí ìtà. Mo fẹ́ràn láti jókòó ní apá fèrèsé nínú ọkọ̀ òfurufú ẹ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó mọ́ o. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ wípé "ká máa pọn omi l'ẹ̀dẹ̀, ò ń gbẹ." So mo máa ń pa owó mọ́ di ìgbà tí mo bá nílò rẹ̀, ní ìgbà t'éèyàn o ní léro tí ohun ìnáwó kan tó kan máa yọjú, kí n má ba wà ní ẹni tí ó wà tó wà lálái ní ìrànlọ́wọ́. Màá lọ yọ nínú owó tí mo fi pamọ́. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa ń fowó pamọ́

Ẹ ṣeùn, ìbéèrè tẹ ìbéèrè ni pé aago mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ehn, mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ mi torí kí ó lè tètè ṣiṣẹ́. Màá rìn lọ, màá rìn bọ̀, oúnjẹ náà yóò ti ṣiṣẹ́ kí n tó sùn. So mo máa ń jẹun ní dédé agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí ago mẹ́jọ, màá ti jẹ oúnjẹ alẹ́ mi kí n lè ṣeré kí àwọn oúnjẹ náà kó lè ṣiṣẹ́ lára mi kí n tó lọ sùn.

Fún ìbéèrè tẹ bèèrè, bẹ́ẹ̀ni, mo ní káàdì ibi iṣẹ́, mo ní káàdì, mo ní títí ilé ẹ̀kọ́ torí mo wà ní ilé ẹ̀kọ́, ilé ìwé gíga èyiti olóyìnbó pè ní yunifásítì, ibẹ̀ ni mo wà báyìí. So mo ní káàdì tí a ma fi wọlé eyiti wọn ò fi dá mi mọ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ninú ilé ìwé náà.

Ẹ ṣeun fún ìbéèrè yii tí ẹ bèrè yii. Ìbéèrè tí ẹ bèrè kò fi taratara yé mi. Ìbéèrè tẹ bèrè ni wípé, "ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ tí n baa ńí kí n dáhùn?" Mi ò mọ ohun tí wón ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Ẹ má binu, mi ò mọ̀. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, pàápàá jùlọ tí mo bá rí ẹni tí kò tíì jẹun ní ẹ̀gbẹ́ mi, tàbí ẹni tí ó ṣe aláìní irú oúnjẹ tí mò ń jẹ. Mo fẹ́ràn àti pín nínú oúnjẹ mi fún irú ẹni bẹ́ẹ̀, nítorí ẹnì kàn kì í jẹ kí ilẹ̀ ó fẹ́, gẹ́gẹ́ bí òwe Yorùbá ẹ̀ ṣe hun.

Láàárín ojúmọ́ kan, mi ò sábà, mi kì í ṣe àyẹ̀wò àwọn ímeèlì mi, mi ò sábà lọ síbẹ̀ láti lọ yẹ̀wò. Ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, mo ti ń lọ síbẹ̀ nítorí mo ń wá iṣẹ́. Mo fi ímeèlì, tíṣì àtẹ̀jíṣẹ́ kan, mo fi ránṣẹ́ sí àwọn kọ́pì̀nì kan èyí tí ó lè gbà mí. So ó ń fún mi ní àǹfààní láti máa yẹ̀wò bóyá wọ́n ti fún mi ní èsì tàbí wọ́n fún mi ní èsì eseun.

A fún ìbéèrè tẹ bèrè yìí tí a bá ní kí ẹ ṣe àpèjúwe iye omi tíwọ̀n máa ń mu lójoojúmọ́ pé ó ṣe pọ̀ tó. À, ìgbà mìíràn mi ò dé, mi ò kọ́bi ara sí, mi ò fi tára tára. Mi lè fi sọ pé iye omi báyìí ni mo máa ń mu. Ṣùgbọ́n ní àárín ọjọ́ mi, ká sọ pé a fi kọ́ọ̀pù hàn, èyí tí ó ṣe ìlàjì lítà, mo máa ń mu bí i kọ́ọ̀pù lójúmọ́ kan, mo lè mu bí i kọ́ọ̀pù mẹ́fà bẹ́ẹ̀ ni, ẹṣeun.